Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò nǹkan àti ọmọdé je ǹkan tí mo fẹ́ràn gidi gan ni. Tí a bá fẹ́ ṣe ǹkan beyen wọn máa fẹ́ràn láti mọ bí mo ṣe fẹ́ ṣe àti ǹkan tí mo fẹ́ fi gbà àti bí a ṣe le gbò ó lórí ìgbàlé láti ṣe ohun tí mo fẹ́ ṣe yẹn kí ó le, kí ó le jara kíákíá kí n tó lè mọ YouTube gidi gan ni kí n tó lè rí i ṣe dáadáa bí mo ṣe fẹ́ àti ẹni tó ṣe wò ó ni àti bí àwọn ohun tí mo fẹ́ fi wọ̀n tí mo fẹ́ fi gbé fún un ló ṣe máa wò wọ́n bí mo ṣe máa ń ṣe ilé. Nígbà mìíràn, mo fẹ́ràn láti máa ṣe ètò nǹkan ni eeyi.

Nǹkan tí mo máa n ṣe fún ara mi to ba je pè ọ, ọ̀ọ́ ọdún ni mo máa ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn ẹbí àti ará, mo máa dẹ ra àwọn nǹkan fún ara mi tí mo tí, tí mi, tí rà láti ijo yii kí ó de wuló, ìbi kan, máa wà jẹ́ láti ara wọ́n, ti won ba dẹ ti fún un ni ẹ̀bùn náà, àwọn tó bá ti máa ti ni wúlò fún bẹ́ẹ̀, mo máa, máa lò wọ́n. Awọn nǹkan tí ó máa ṣe fún ara mi tí n ba ti ri pé ọdún, ọ, ọdún ni, ọdún ni.

Àwọn orin gbẹ́rẹ́ẹ̀sì mọ̀ máa ń gbọ́ máa ń pọ̀ gidi gan ni ìkan wá tí a ń pè ní òwúrọ̀ lọ́jọ́, ẹni tó bá rí re, ó ti pẹ́ tí wọ́n ti kọ́, àti kéékèè mi tí máa ń, máa ń gbọ́ wọn nípa èsì feràn rẹ láti máa gbọ́. Ó wà nípa bí ènìyàn kọ́ tí a máa ń ṣe tí a bá ṣe jí ní òwúrọ̀, àbí ó ti máa kí àwọn èèyàn àti bí ó ṣe máa ń ṣe fún ọjọ́ náà àti àwọn nǹkan kan a bẹẹ bẹẹ bẹẹ. Òpẹ́ tí wọ́n ṣe kọ́ ó sì ṣe orin náà tún wà nínú àwọn orin tí brymo kọ́ bí i jẹleosinmi, ó máa ń ní àwọn orin Yorùbá púpọ̀ tí a máa ń gbọ́ papa ju lọ, àwọn biti orin brymo àti òwúrọ̀ lọ́jọ́ tí mo ṣẹ̀ṣẹ̀ sọ yi.

Rárá mi ò mọ bí a ti ń gun, ah, kẹ̀kẹ́. Eh, mo fẹ́ kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ mi ò kó sí àkókò bí ìjẹ́ ní kẹ̀kẹ́ náà tí mo lè fi, tí mo lè fi kọ. Kẹ̀kẹ́ tí wón ń gùn nígbà tí wón bá ń kéré ni tí a máa ń fi ṣe exercise, tí a máa ń fi dá ara ya. Òùn tó máa ń wà lójúkan tí ọmọ yii máa ń yí ní ojú kan o máa wà lójúkan. Mo máa ń gun, mi, mo wa kẹ̀kẹ́ ju yẹn lọ.

Tí iná bá ti ń lọ bẹ́ẹ̀ yẹn ni à ilé olúkalúkú máa rọ wá nǹkan ṣe tí ó papọ̀ mọ́ iná tí wọ́n bá ṣe wà. Ẹ̀ bi tí ẹ̀yan bá ti charge fóònù rẹ, ó máa ó máa lo tó bá ṣe iná dúró, ẹn ṣe lè wá ohun kan mú èrànṣẹ́ náà bí i kí ẹ máa tún lè ṣe ẹn bí i kí èèyàn wá oúnjẹ sè lọ bá ṣe gbọ́ sí ọwọ́ ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ kí àwọn máa sùn jẹ ilẹ̀. Àwọn nǹkan tí ẹ máa ń ṣe lé ilé iná lè ṣe máa dákẹ́ torí èèyàn ní ilé lè máa gbọ́ àwọn nǹkan tó máa ń pariwo bí i orin àti tẹlifíṣàn ni.

Àwọn èrò ìdojúkọ tó máa ń sábà wà níbí iṣẹ́ ibi ni bí àwọn tí ń bá ń ṣiṣẹ́ tó máa ń ti nira, ba yen àti àkókò tí ẹyan tó bá ń ṣiṣẹ́ rẹ̀ íṣe máa ń pọ̀jù nígbà kọ́wá ni sí àkókò ti ó má tó boba dè ti parí, di àkókò tó yẹ kí eyan pari iṣe bẹ́ẹ̀ yẹn tí ẹ̀yin bá ti lọ ilé kì í ṣe kan máa n san owó iṣẹ́ tí ẹ̀yan n ṣe tó kọjá àkókò tó yẹ kí eeyan wà níbí iṣẹ́ fún, wọn kì í san owó ẹ fún yan. Eyàn máa ní oná láti wá ronu bo ṣe fẹ́ se iṣẹ́ yẹn náà. Igbà mí wa to je pe máa gbé iṣẹ́ náà wá lè kí lè wá kí lè wá àkókò láti, láti ṣe.

Àwọn iṣẹ́ kókò bàbá máa ń sábà ṣe ní ojoojúmọ́, wọn máa ń gba mí mo, máa ń gbálẹ̀, bí ẹ ṣe máa ń pọn omi, máa lé ṣe fọ abọ́ náà, máa lé ṣe se oúnjẹ. Èyi tò bá ń gba kókó jùlọ ní oúnjẹ sísè yẹn àti ilẹ̀ gbígbá. Àwọn ẹlẹ́yi lọ máa ń sábà gba kókó jù. Ètò ń yára jù ní omi pi pọ̀n. Àwọn ẹni tó bá ti ń gbálẹ̀ bẹ́ẹ̀ yẹn, mo lè máa gbọ́ a orin. Tí mo bá ṣe se oúnjẹ náà, mo lè máa gbọ́ orin. Àwọn irú náà wà tí ẹ kí n lè nu a lé lé, àti máa lé ṣe fún àwọn nǹkan tí wọ́n ń ṣe ní a oúnjẹ, àwọn nnkan tí wọ́n máa ń ṣe nílé.

Ẹ tina ọ̀ bà sí fún ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ yẹn, máa ṣe awon ǹkankan tí ẹ̀ ki ń lo iná. Eh, mo ní power bank náà so, phone mi a lè gbémi fún ìgbà díẹ̀, mo dẹ̀ síi ní àwọn ìwé tí mo lè máa ka. Ti'na ọ̀ bà sí fún ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ yẹn, mo máa ń fi akoko yẹn náà sábà máa ṣinmi ni, máa ma ṣinmi bẹ́ẹ̀ yẹn. Màá dè máa bá àwọn ènìyàn sọ̀rọ̀, ju bí mo ṣe máa ń ṣe tí iná bà tí wà.